Kò ní mí iye tó túmọ̀ sí wípé mi ò ní àǹfààní láti ní bí yàrá púpọ̀ àbí ilé tó jẹ́ tọ̀dọ̀ ti mí. Yàrá kan ṣọ́ náà ni mo ní, ibẹ̀ náà ni mo ti ń jẹun, ibẹ̀ mo ti ń kàwé, ibẹ̀ mo ti ń sùn. O nani ara tí mo fẹ́ràn jù ti gba tó jẹ́ pé ibẹ̀yẹn jẹ́ ibi tí mo máa ń ṣe nti mon ṣe àní o wa ni sin nti mo tin ṣiṣẹ́ tí mo tin ṣiṣẹ́ tí èmi na tin pa owó mo sì ni afani láti gba ìyàrá ọ̀tọ̀ yàrá tí mo máa ń fẹ́ràn jù ni yàrá tí mo wà súùn sí torí ibẹ̀ ni màá lọ forí mi pamọ́ sí nígbà tí gbogbo nǹkan wa ti parí. Sọ yàrá tí mo máa ń fẹ́ràn jù ni ó yẹ kí ìbéèrè yìí jẹ́ kí n ṣe yàrá tí mo fẹ́ràn jù lọ́wọ́ ẹ torí lowọ lọ́wo bí, yàrá kan mo ní. O tó bá jẹ́ ọjọ́ wájú ìyàrá tí mo fẹ́ràn jù ni ìyàrá simi.

Mo jẹ́ ẹnìkan tí kò fẹ́rẹ̀ kúdùn kí ó máa lọ sí ibi ìbí ìṣeré àbí ibi orin. Ǹkan tí mo fẹ́ràn ni kí n dáwà, kí máa kọ́ iṣẹ́ o kí máa ka ìwé, kí máa ní ìmọ̀ tuntun. Kí gba fẹ́rẹ̀ẹ́ ń ṣe ǹkan tí mo kúndùn tàràtàrà bẹ́yẹn. Èyí tó túmọ̀ sí pé ó, ó, ó rí ẹ̀ kín tó lọ sí ibi orin àbí ibi ìṣeré, èyí tí kò ṣe ǹkan tí mo fẹ́rẹ̀ kúdùn púpọ̀ tàrà.

Tí mo lè ṣe pọ̀ o, tó bá jẹ́, tó bá jẹ́ èyí tí mo lè ṣe dáadáa, mo lè rántí pé tí àbí kí ń tí gbú mi kaná kí a dẹ̀ dá á tea sí òtí tan àti ṣẹ̀tán nìyẹn. Bọ̀ ká yọ tí eré àbí àwàdà kúrò, oúnjẹ tí mo rò pé mo lè ṣe òun ni ìrẹsì àti ọbẹ̀ díndín. Àkọ́kọ́ a gbomi kaná, lẹ́yìn náà a dà ìrẹsì sí, à jẹ́ kí ìrẹsì òun kó kó kó pẹ̀lú omi kó lọ dé. Lẹ́yìn èyí ni a máa fi ìsebẹ̀ sí, tí a sì máa lọ dà ìrẹsì sí inú aṣẹ táa máa fi wá omi inú ẹ̀ kúrò. Lẹ́yìn táa ti ti ṣíṣe ọbẹ̀, à kọ́kọ́ gbá epo. Lẹ́yìn ìyí ta máa dà ata ṣi, fi oríṣìíríṣìí ǹkan. Ó de ti tán, ìrẹsì àti ata díndín wa ti ti dúró. Èyí ni mo rò pé oníkálukú sáṣá ju àwọn ọmọ orílẹ̀-èdè tí wọ́n mọ̀ se jù.

Ìkankan wà nínú ọ̀rọ̀ mi tí n sì tí mọ̀ ní ìgbà tí mọ dàgbà. Ó ní pé owó tí kò bá tíì ṣe owó mi kò gbọdọ máa pẹ́ lọ́wọ mi. Torí ti owolowo ba ti n pe lọwọ nina lo maa maa je gbese nlà sini àti itiju. Ìtùjú yẹn gangan ni ó ń ba gbogbo nǹkan jẹ́. Gbésè ńlá ni owó olówó tó bá ti wà lọ́wọ́. So owó tó bá ti jẹ́ owó oníṣẹ́ tí kò ṣe ṣe owó mi kíákíá ni mo máa tètè ju lẹ̀. Torí tí ówo bá ti ń pẹ́ lọ́wọ́, a máa dàbí ẹni n pé mo lówó lọ́wọ́. Èyí de máa ma dà gbèsè àti ìtìjú àti sísọ ìwà ọmọlúàbí ènìyàn nu nì. So to ba ti je owo iṣẹ́ eyii to ti da ju ni ki èèyàn ti fún àwọn to ṣiṣẹ ki ogun wọn to gbe ki eeyan ko owo wọn le wọn lọwọ ko ma di ìjà tàbí ariwo. Ẹyi tó máa wa fa ìtìjú náà nígbà.

Nkankan wà nínú ẹbi mi gbogbo wa la ga fi ó fi o, latosi ìyá mi nìkan, latosi ìyá mi gbogbo wa pátápátá la ga, bí a de ṣe dàgbà sí jù ara wa sí náà la ṣe ga sí, ẹni tí ó bí, tí ó bí mi tẹ́lẹ̀, mo ga jùlọ, ẹni tó bí tẹ́lẹ̀ mi ó gaju mi lọ, ẹni tó bí tẹ́lẹ̀ ohun náà ó ga jù, mo jẹ́ ọmọ kan tó ga, tí n bá wo a, mo fẹ́ wo kini bàtà mẹfa, tí n bá fojuwo dada mo fẹ́ jù bàtà mẹfa lọ, sọ mo jẹ́ ọmọ kan tó ga dada, dada ti ẹni.

Ìbéèrè yi fẹ́ tọ́jú sinmi díẹ̀, bó tí ó bá jẹ́ nǹkan tí mò ń rò sí ni pé ṣe mò ní aṣọ wíwẹ̀, èyí tó túnwọ̀n sí iro tí a máa ń rò sí ìdi tí a bá wẹ̀ tán àti èyí tí a máa fi ń nù ara tó bá jẹ́ ti ìyẹn ni, rara. Lápa kejì ó ní aṣọ tí ó jẹ́ pé wíwẹ̀ nìkan ni mò ń ní wọ̀n fún, kò sí iṣẹ́ mi tó ń ṣe ju pé kí n wo wọn tí ba ti fẹ́ lọ wẹ̀, kí n sì bó wọn, kí n sá wọn padà tí n bá ti wẹ̀ tán. Èyí tó àpá èyí tó bá jà sí inú mejẹ́jì nì, tó bá jé aṣọ wíwe tó jẹ́ iro tí eyan rò mọ́ ìdi tí eyan bá fẹ́ lọ wẹ̀. Rárá, tó bá jẹ́ aṣọ wíwẹ̀ tí eyan wò tí eyan bá fẹ́ lọ wẹ̀ bẹ́ẹ̀ ni.

Tiba bi odokodo kan ni ikan ti ojú wọn ri nibi ki wọn ba àgbàlagbà se orí fóònù wọn. Kò sí ìtọ́ ma fin pè nínú ọdún torí gbogbo ìgbà ni ohun máa gbá. Kódà ko jẹ́ ǹkan tó kére jù bíi pé òun o lọ ṣe àṣìṣe tẹ òhun bótìn èyí tí ó máa ń jẹ́ kí fóònù wọn kó máa pa'nú mọ́. Tí wọ́n bá tí ń pé tí kò ní máa sọ̀rọ̀ síta. Ọwọ́ ara wọn náà ni wọ́n máa ń fi tẹ òun. Ọ̀dọ́, ọ̀dọ́ lọ́ máa gbe fún, pé kó wá bá wọn ṣe. Àwọn ọ̀dọ́ tẹ́dẹ̀ gbe fún, tí wọ́n bá ràwọn ọ̀dọ́ yìí lórí fóònù tó wọ́n ń tẹ̀, wọ́n a máa sọ̀rọ̀ ń pé wọ́n mọjú fóònù lọ. Ṣùgbọ́n bó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ǹkan tí wọ́n sábà mọ́ wa ní bóyá wọ́n ti ṣàṣìṣe tẹ èrọ tó kò ní jẹ́ kí fóònù wọn máa sọ̀rọ̀ mọ. Èyí ló máa ń sábà wọ́pọ̀ ju inú ehun ìjàmbá tó máa ń ní lórí ẹ̀rọ wọn. Èyí ti mosi ro n pe o pọju níbẹ̀ náà niyen. Lẹ́yìn yẹn ní kí tí wọ́n máa ń, tó máa ń jẹ́ kí ojú fóònù wọn kú ìṣókùnkùn, èyí tí kò ní jẹ́ kó ri dáadáa. Mú lọ́pọ̀lọpọ̀ ìgbà àìmọ̀ mọ́ ni wọ́n máa ń fi tẹ àwọn ǹkan tó máa ń fàákíni. Èyí tó wọ́pọ̀ jú inú ẹ̀sìn ni kí fóònù kó máa sọ̀rọ̀.

Ẹlẹ́ran ara ni mí. Kì í túnmọ̀ sí wípé ko n ṣe gbogbo ìgbà ni ǹkan tí mo bá sọ ni ó máa rí gẹ́dẹ́ bi mo ṣe ro. Bo ṣe jẹ́ pe ko n ṣe gbogbo nkan ti mo ni ìpinnu fún náà lo maa ṣẹlẹ̀ gẹ́gẹ́ bi mo ṣẹ̀ ro. Ọ̀pọ̀ ìgbà mi wá ti mo ma de ni akokoti mo ba fẹ́ lọ ba fẹ́ ri mi àsìkò mi sì wà tó ń pé mo máa ṣáájú onítọ̀hún dé fíofío kí onítọ̀hún tìẹ̀ tó dé. Ìgbà mi ò máa ti dé, onítọ̀hún ni ó máa dá dúró. Lọpọlọpọ ìgbà o maa n de ni akoko ti èmi àti eeyan ta ba jọ parí wípé àkókò bá ẹnì ká jọ pàdé. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà àkoko yẹn gan gan náà ni mo máa ń dé. But, ìgbà mii wa ti nkan o ni lọ bi mo ṣe ri. Ó lè jẹ́ látọwọ́ mi ni ó sì lè jẹ́ àìmọ̀ọ́mọ̀ ǹkan tí mo ò lè rò pé ó máa ṣẹlẹ̀ tẹ̀lé lọ ṣẹlẹ̀. So bákan méjì ni eleyi ṣe jẹ.

Mo wá láti ìlú tí a mọ̀ sí Ìgbòho tí ó jẹ́ ìlú kan pàtàkì ni Ilẹ̀ Ọ̀yọ́ ni ibi tí a mọ̀ sí òkè-ògún ni apá Ọ̀yọ́. Ibi yìí jẹ́ ibi kan tó ṣe pàtàkì ní ọ̀hùn ní, ní ìtàn Ọ̀yọ́ nítorí pé ó jẹ́ nígbà tí àwọn tapa tí wọ́n gba Ọ̀yọ́ dílé ní ọwọ́ Ọ̀yọ́ tí àwọn Ọ̀yọ́ sì wá ibòmí tí wọ́n máa kọ́ ibi ìbùjókọ̀ ọba wọn sí. Wọn kọ́ sí apá ìlú tí ó jẹ́ ìlú tí mo ti wá. Ẹnìkan gbòógì tó wá láti ìlú mi tí gbogbo èèyàn mọ̀ ní Sunday Ìgbòho ni lára wọn ni. Ìlú mi sì jẹ́ ìlú kan tí ó jẹ́ pé ọba mẹ́ta ni ó ń jẹ ń bẹ. Kò sí nǹkan tí fẹ́ gba pé òun wà lábẹ́ kan, gbogbo wọn ń jọ ń jà pé àwọn lọbá. So oríṣiríṣi nǹkan ló wà tí ó dẹ́kun dáyàto pẹ̀lú ìlú mi. Èyí ó sì jẹ́ ìlú kan tí mo lè fi mu yàngan ní gbogbo ìgbà àti lásìkò kí àsìkò.

Ibi tí mo fẹ̀ran láti lọ jù, mo rò pé eléyìí jẹ́ nǹkan tí ó tó dá pẹ̀lú oníkálukú. Gbogbo eyan lo fẹ́ràn ko maa lo ile ilé, de ni mo fẹ́ràn kí mo máa lọju. Bi mo ṣe wà ní ilé ìwé báyi bi kí n tí dé ilé ni. Gbogbo ìgbà ni kí n tí jí kí n tí máa lọlé ni. Èyí yìí o túnmọ̀ pé ẹ̀ní kànkan semi, mo lè rò pé gbogbo ènìyàn náà ló fẹ́ràn kí ó máa lọlé. A máa ní kí eyan kúrò ní ibi tí ó ti, tí ó tútú tí ara ẹ sí sílẹ̀ kó lọ sí ibi tó máa jẹ́ kí onítọ̀hún kára mọ́ṣẹ. Èyí ni ó gbé mi wa sí ilé ìwé. Gbogbo ara mi bí kò tí ì máa padà sílé ló ṣe máa ṣe mí ní gbogbo ìgbà. Ibi tí mo fẹ́ràn kí máa lọ jù ni ilé.

Mo ò kí ń yan ohun tí màá wọ̀ láàárọ̀ o. Ohun ti wọn ba ti gbé wa ni, ohun ti ẹmi mi ba si ti balọ ni kò sí pé mo ṣè máa máa rò pé aṣọ kan nì mo máa wọ̀ ní ọjọ́ kan àbí èyí ni màá wọ̀ láàárọ̀ àbí yìí ni màá wọ̀ lọ́sàn-án. Or, bákan ni mo ṣe máa rí lálẹ́ àbí bákan ni mo ṣe máa rí lọ́sàn-án. Èyí t'ẹmi mi bá ti bá lọ ní òun náà ni màá wọ èyí t'ọwọ mi ba ti ẹ ti kọkọ tẹ ni, tí n bá ti ṣe tán, àgàgà tó bá jẹ́ àsìkò tí mò ń kánjú, èyí t'ọwọ mi bá ti tẹ́ ni mò ń wọ̀. Kò sí ṣíṣe akará akọ. Ní èyí tí mò ń bá lọ lọ́wọ́, bá èyí tí mo ní láti máa lọ sí ibi iṣẹ́ ní àárọ̀ tí mo sì má máa dé ní ìrọ̀lẹ́, mo lérò pé èyí máa yàtọ̀. Màá, aṣọ tó bá bá ọjọ́ yẹn mu náà ni màá wọ̀ lọ́jọ́ yẹn.

Bí i ti pé sẹ́yìnsẹ́yìn a ti fẹ́ máa lé ní ọdún méjì àbí ọdún mẹ́ta báyìí, mo mọ́ lé ro pé ní bí ọ̀sẹ̀ kan àbí ọ̀sẹ̀ méjì sí ìsín, mo máa padà sí-- mo máa lọ sí ibi tí mo ti máa ṣiṣẹ́ ní, ní Èkó tí mo sì máa ma lọ láàárọ̀ tí má sì máa padà dé lálẹ́.

Iṣẹ́ kan tí ó jẹ́ pé ẹnìkan ni èrò yìí tó ń ṣe àbí eléyi o ni e yìí tó ń ṣe. Púpọ̀ ju inú iṣẹ́ ilé máa ń dá lórí ẹni tí, àbí gbẹ̀yìn inú ilé, òun ló máa ń sábà ṣe iṣẹ́ inú ile ju ìrànlọ́wọ́ díẹ̀díẹ̀ kọ̀tẹ́ làwà ta bá jẹ́ ẹ̀gbọ́n la máa ṣé fún. Bí èmi nísìnyí, mo ní bí àbúrò méjì sí mẹ́ta tó wà lẹ́yìn mi, tí mo bá dẹ̀ sí wà nílé, kò sí nǹkan kan tí mò ń ṣe ju kí n máa sùn kí n máa jí lọ. Àwọn na máa fọ abo, fọ dáná, gbálẹ̀. Èyí tí èmi kọ̀ n tì ẹ̀ le ṣe ni lẹ́ẹ̀kan kan kí n ran won lọ́wọ́ kí n ba wọ́n gbálẹ̀, kí n ba wọ́n fo abọ́. Kò sí n ṣé pé a pín pé èèyàn kan ni iṣẹ́ tí yóò ṣe àbí eléyi o ni iṣẹ́ tí yóò ní ṣe. Púpọ̀ jù nú ẹ, àwọn àbí gbẹ̀yìn ni wọn máa ń sábà ṣe iṣẹ̀ tó pọ̀jù.

Èyí jẹ́ nǹkan tí mo máa ń sẹ ní ìgbà tí mo sì wà ní ilé ìwé girama. Tí mo bá ti di àsìkò ìdánwò, mo máa ń lọ fi fóònù mi sí ibi kan tí mo sì ní fọwọ́ kan fún bí odidi ọjọ́, ọjọ́ mélòó kan, sí ọ̀sẹ̀ àbí oṣù tí màá ṣe fi lẹ̀, tí èyí tí ó máa jẹ́ kí n lè kó ojú kó ẹ̀kọ́ mi dáadáa. Látì ìgbà tí mo ti dé ilé ìwé gíga, èyí jẹ́ ohun tó le púpọ̀ láti ṣe fún mi, torí gbogbo ìgbà ni, èsì ìdánwò àbí nǹkan kan àbí kejì ló máa ń ṣẹlẹ̀ tí ìyán sì gbọdọ̀ wà ní orí ẹ̀rọ ayára bí àṣá ré láti fesi fún iru àwọn nkan báyi. So yàtọ̀ sí pé ó jẹ́ nǹkan tí ó tìẹ́ tí wá nira fún mi láti ṣe, ó tún jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí mo gbọdọ̀ ní dáadáa.

Kí ni láti jẹ àkàrà àti búrẹ́dì. Kò sí, gbogbo ìgbà ni mo máa ń jẹẹ́. Mo jẹẹ́ ní òwúrọ̀ èní, mo jẹẹ́ ní alẹ́, mo jẹẹ́ ní òwúrọ̀ àná, mo jẹẹ́ ní alẹ́, mo jẹẹ́ ní òwúrọ̀ ìjẹta, mo jẹẹ́ ní alẹ́. Gbogbo ìgbà ni mo máa ń, eléyìí jẹ́ oúnjẹ tí mo máa ń jẹ, èyí tí mo sì ń gbìyànjú àti dáa dúró, torí kó má lọ fa àìsàn àbí àìní okun sí ara mi. Èyí jẹ́ nǹkan tí mo máa ń jẹ ju. Búrẹ́dì àti àkàrà òun.

O je nkankan ti o ni agbára gan èyí ti o si maa n da arin ebi àti ojulumo ru ọ̀rẹ́ tó sún mọ́ tímọ́ tímọ́ máa ń da àárín ara won ru. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti yá àwọn ọ̀rẹ́ lowo tí àìtètè dàá padà sí dí àríyànjiyàn ní àárín wa. Nǹkan tí mo mọ̀ ni wipé tí owó yẹn bá ti ju owó tí mo lè fún èèyàn lọ, mi ò ní ṣopo ya, mi o sì ní jẹ́ kí owó yìí kó wá sí àárín wa. Kódà mo ti ní ní ìpinnu pé a máa bọ̀ mọ́ pọ̀, máa se nǹkan tí ó máa mú èrè wá láàárín èmi àti ọ̀rẹ́ àbí ẹbi kó dúró. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni kínì yí máa ń di nǹkan tí ó máa di ìjà, tó sì máa da àárín ọ̀rẹ́ tí ẹ ti pínlẹ̀ bọ̀ láti boya kekèré àbí fún boya bí ọdún tó pọ̀ sẹ́yìn. Èyíi jẹ́ kí owó jẹ́ nǹkan tí mo kì n fẹ́ kó wà láàárín èmi àti ọ̀rẹ́ àbí àti ẹbí.